Mo máa nífẹ̀ẹ́ láti lọ sí ilé ìsẹ̀mbáyé. Ni inú mi máa ń dùn nítorí ìdákẹ́jẹ́ àti àlàáfíà tí ó wà ní ibẹ̀. Ó jẹ́ àkókò láti sinmi láti gbogbo wàhálà tí a ti ń ṣe ní ojojúmọ́. Nígbà tí mo bá jókòó nínú ilé ìsẹ̀mbáyé, mo lè fojú inú wo àwọn iṣẹ́ rere tí Ọlọ́run ti ṣe nínú ayé mi àti nínú ayé àwọn ènìyàn. Mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé mò ń gba ìmọ̀ tuntun nípa Ọlọ́run àti mo ṣe lè gbé ìgbésí ayé mi ní ìbámu pẹ̀lú òfin rẹ̀. Àlùfáà àti àwọn olùkọ́ máa ń kọ́ wa lórí bí a ṣe lè jẹ́ ènìyàn tó dára, bí a ṣe lè ran àwọn mìíràn lọ́wọ́ àti bí a ṣe lè kojú àwọn ìdánwò ayé pẹ̀lú ìgboyà. Bákan náà, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé mò ń rí àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó ní èrò kan náà pẹ̀lú tèmi. A ń ṣe àwọn iṣẹ́ àjọpapọ̀, a ń fi ìfẹ́ hàn sí àwọn tí ó nílò ìrànlọ́wọ́ àti èyí máa ń mú inú mi dùn gidigidi. Ó jẹ́ ibi tí mo ti kọ́ ìbáṣepọ̀ tó lágbára pẹ̀lú àwọn ènìyàn. Nígbà tí mo wà ní ilé ìsẹ̀mbáyé, mo máa ń gba agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, mo tún máa ń gba ìdánilójú nínú ohun gbogbo tí mò ń ṣe. Èyí ni ń jẹ́ kí n ní ìgboyà àti ìtẹ́lọ́rùn nínú ìgbésí ayé mi. Mo ngbọ́ Mo gbọ́ pé ilé ìsẹ̀mbáyé kì í ṣe ibi tí à ń lọ nìkan, ṣùgbọ́n ó jẹ́ ibi tí ó máa ń tan ìmọ́lẹ̀ sínú ọkàn mi. Nítorí náà, ìdí tí mo fi fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé ni pé ó jẹ́ àkókò ìdákẹ́jẹ́, àkókò láti kọ́ ìmọ̀, àkókò láti fi ìfẹ́ hàn sí ẹlòmíràn àti àkókò láti gba agbára láti ọ̀dọ̀ Ọlọ́run. Mo gbọ́ pé gbogbo wa lè ní àǹfààní láti lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé ó máa ń mú inú wa dùn àti kí a dàgbà nínú ìgbàgbọ́. Ilé ìsẹ̀mbáyé máa ń jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, ó máa ń jẹ́ kí ọkàn ẹni dùn. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé gidigan ni torí pé ibẹ̀ ni mo ti kọ́ láti lè bá ń bá ènìyàn lòpọ̀ àti bí a ṣe lè fi ìfẹ́ hàn sí ara ẹni. Gbogbo èyí ló máa ń jẹ́ kí inú mi dùn. Láti Ó tún máa ń jẹ́ ibi tí mo ti lè ní ìsinmi fún gbogbo iṣẹ́ tí mo ti ṣe láti àárọ̀ títí di alẹ́ àbí iṣẹ́ tí mo ti ṣe láti ọjọ́ Monday, ọjọ́ ìṣẹ́ títí di Friday. So, mo máa nífẹ̀ẹ́ láti lọ sí ilé ìsẹ̀mbáyé ní ọjọ́ ìsinmi láti lè lọ ní ìsinmi fúnra mi. Mo nífẹ̀ẹ́ láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé lápapọ̀, ẹ ṣe gan.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn pọ̀ lọ́pọ̀lọpọ̀, àmọ́ àwọn tó ṣe pàtàkì nu e jẹ́, fún mi nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, gbogbo ìgbà máa ń fún mi ní, ó máa ń fún mi ní èrò aayọ̀. Irú ìgbà tí ń bá, tí à ń tọ̀ sí àwọn ọ̀rẹ́ mi gbogbo ìgbà máa ń fún mi ní ayọ̀, tí bá wà láàárín àwọn ọ̀rẹ́ mi ní gbogbo ìgbà ó máa ń fún mi ní aayọ̀. Inú mi a máa dùn torí pé mo ní fẹ́ àwọn ọ̀rẹ́ mi dáadáa. Irú ìgbà tí a ń sọ ìtàn tàbí à ń, à ń jọ fi ọ̀rọ̀ rọ́rọ̀ wò, àwọn nǹkan kékeré tí a máa ń ṣe, gbogbo wọ́n máa ń mú mi rẹ́rìn gan-an ni. Àti pé TikTok àti WhatsApp náà máa ń mú mi rẹ́rìn. Àwọn fídíò tí ènìyàn fi ń ṣe ohun tí ó máa ń panilẹ́rìn, àwọn, àwọn ohun, ohun èlò ìpanilẹ́rìn tí wọ́n máa ń ṣe tí ó máa ń rí ní online tí wọ́n máa ń gbé sí TikTok yẹn, ohun náà máa ń mú mi rẹ́rìn. Gbogbo meme, àwọn skit tí àwọn ọmọ aderin pa ni máa ń ṣe yẹn, nǹkan yìí ná a máa mú mi rẹ́rìn. Pápàá nígbà tí mo bá wà ní ìbànújẹ́ díẹ̀ ó máa ń mú mi rẹ́rìn tí mo bá rí gbogbo àwọn fídíò tí àwọn ènìyàn ọpulóòdù sí WhatsApp. Nígbà mìíràn, nǹkan tí ó máa ń bá, tí ó máa ń bá mi, tí mo máa ń, tí mo bá rí lójoojúmọ́ náà lè mú mi rẹ́rìn. Fún àpẹẹrẹ, ọmọ kékeré tí ó ń ṣe nǹkan tí kò níye tàbí nígbà tí nǹkan tí a kò gbèrò bá ṣẹlẹ̀, mo kàn máa ń rẹ́rìn ni pé à, nítorí àwọn nǹkan bí ẹlẹ́yè ń mú kí ayé dùn díẹ̀. Àti pé nígbà mìíràn èmi fún ara mi lè ṣe nǹkan tí ó máa mú mi rẹ́rìn. Bí mo bá rántí nǹkan tí ó ṣẹlẹ̀ tàbí ó, tí ó, tí ó máa ń panilẹ́rìn díẹ̀ bí a mo rántí ohun tí ó ti ṣẹlẹ̀ sí mi ní ẹ̀yìn mo lè kọ rẹ́rìn pé a èmi náà ni mo ṣe gbogbo ohun tàbí nǹkan tí mo, mo kàn ṣe tí, tí kò, tí kò lẹ́tọ̀ àmọ́ tí ó ń panilẹ́rìn. Mo kàn máa ń rẹ́rìn, mo kàn máa ń rẹ́rìn gbogbo. Mo mọ̀ pé rẹ́rìn yìí kì í mú inú mi dùn, ó sì ń jẹ́ kí ara mi ní ìgbádùn. Bákan náà, rẹ́rìn kì í ṣe fún ara mi nìkan. Nígbà tí mo máa ń rẹ́rìn pẹ̀lú àwọn ènìyàn, ó ń mú gbogbo wa ní ayọ̀, ó ń mú kí gbogbo ènìyàn kó kí inú wọn dùn. Tí n bá sọ̀rọ̀ láàárín àwọn ọ̀rẹ́ mi bóyá mo, mo kan sọ̀rọ̀ lásán, bóyá mo rántí nǹkan mo máa ń fi ọ̀rọ̀ jo omi torú ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí gbogbo wọn bá rẹ́rìn èyí náà máa ń jẹ́ kí n rẹ́rìn. Nítorí náà, nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn ni àwọn ọ̀rẹ́ mi, àwọn fọ́ní fídíò tí a máa ń wò ní, lórí afẹ́fẹ́, àwọn nǹkan lójoojúmọ́ àti gbogbo nǹkan tí ó jẹ́ nǹkan tó jẹ́ tì ara ti mi nìkan tí mo ṣe tí mo ti ṣe sẹ́yìn. Boya mo rántí pé ẹni tí mo bá, tí mo fẹ́ ní àsìkò kan rí ẹniyẹn nǹkan tó ṣe fún mi ó wá lè mú mi rẹ́rìn. Gbogbo wọn, gbogbo wọn máa ń mú kí ayé mi dùn ó sì máa ń ràn mí lọ́wọ́ láti gbàgbé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé mi. Pápá jùlọ èyí tó ṣe pàtàkì ni pé tí ènìyàn bá sẹ́ńdì owó sí àkáùntì mi, tó bá jẹ́ pé ìgbà tí mi ò tì ẹ́ ní èrò rárá àbí tí owó ò sí lọ́wọ́ mi tí owó sá fẹ́rẹ́ díẹ̀ lọ́wọ́ mi tí mo kò wá rí àláàtì lórí fóònù mi láìṣẹ́ pé bóyá ẹniyẹn sọ fún mi tẹ́lẹ̀ tí ó kan dé bá mi lójijì èyí máa ń mú inú mi dùn, ó máa ń mú inú mi dùn dáadáa ni. Èyí gangan ni ó ṣe koko nínú nǹkan tó máa ń mú inú mi dùn. Kò sí pé kí à, tí ẹni tí mi ò bèèrè owó lọ́wọ́ ẹ̀ tí ó kan wo pé kí oun kan fi owó ṣàánú fún mi, èyí máa ń mú inú mi dùn dáadáa. Èyí jẹ́ ohun tó máa ń mú inú mi dùn. Àti pé tí mo bá ṣe nǹkan tí mo ti gbèrò láti ṣe tẹ́lẹ̀, bóyá mo fẹ́ lọ sí, mo fẹ́ lọ sí rẹ́sítọ́ráǹtì ni o àbí mo fẹ́ lọ ya àwòrán ara mi, eléyìí máa ń jẹ́ kí inú mi kó dùn dáadáa. Tí mo bá fẹ́ lọ ya àwòrán àbí tí mo bá ya àwòrán ara mi tí mo wà rí pé a ọmọ ló dùn tó yìí, mo má rẹwà gan-an nínú àwòrán tí mo yà yìí. Gbogbo èyí máa ń jẹ́ kí inú mi dùn. Àbí tí mo bá ṣe, tí mo bá ṣe nǹkan fún àwọn òbí mi bóyá wọ́n béèrè nǹkan lọ́wọ́ mi mo sì ní agbára láti ṣe ohun ti wọ́n bá, tínú wọn bá dùn tí wọ́n bá ṣàdúrà fún mi, eléyìí máa ń jẹ́ kí n rẹ́rìn ó máa ń jẹ́ kí inú mi dùn. Torí mo fẹ́ràn láti máa jẹ́ kí inú àwọn òbí mi dùn, mo fẹ́ràn láti máa dùn wọ́n nínú, mo fẹ́ràn láti máa jẹ́ kí ọkàn wọn kó balẹ̀. Tí mo bá wà rí wọn ní ìfọ̀kànbalẹ̀ tí wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ mi tí mo lè dáhùn sí ọ̀rọ̀ yẹn àbí tí mo lè fún wọn ní owó láti lè fi ṣe nǹkan tí wọ́n fẹ́ fi nǹkan náà ṣe, èyí máa ń jẹ́ kí inú mi kó dùn, ó máa ń jẹ́ kí ayọ̀ mi kó kún. Mo dẹ̀gbàdúrà pé Olúwa á jẹ́ kí a lè máa tọ́jú wọn.

Mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà. Tí mo bá ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́, mo máa ń gbìyànjú láti jẹ́ onínúure àti oníbàárà. Nígbà tí mo bá wà pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi tí a jọ ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́, mo máa ń sọ̀rọ̀ ní ọ̀nà tó yẹ. Mi ò kí ń lo òdì ọ̀rọ̀ rárá. Mi ò sì kí ń bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí kó tọ̀ torí pé mi ò ní fẹ́ kí àrifin kó wa. Mo jẹ́ ẹni tó jẹ́ pé mi ò fẹ́ àrifin. Mi ò sì ní rí èèyàn fín kí èèyàn má lè bá rimi fin. Tí n bá wà pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ mi, mo máa ń gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ. Kii ṣe pé mo kan máa s'ọ̀rọ̀ tèmi nìkan. Mo máa fi ààyè sílẹ̀ láti gbọ́ èrò tí ọkàn wọn. Mo si maa gbọ́ wọn yé dáadáa. Tí mo bá tún gbọ́ tiwọn nítorí pé mo máa ń gbọ́ ọ̀rọ̀ wọn torí pé gbogbo wa là jọ ń ṣiṣẹ́ ní ibìkan náà. Alajosisepo ni gbogbo wa. Nígbà mìíràn tí nǹkan bá ń dùn mí tàbí tí wọ́n bá ṣe nǹkan tí kò yẹ, mo máa ń fi sùúrù hàn mo si maa n gbe. Mo sì máa ń fi ẹ̀rín gbe kí nǹkan tí ó lè dúró ní ìtẹ́lọ́rùn fún gbogbo ènìyàn. Mo fẹ́ràn láti máa kó àwọn ènìyàn mọ́ra kí wọ́n sì má ṣe to ohun gbogbo pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀. Mo jẹ́ ẹni tó jẹ́ pé mo ní ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ dáadáa. Mo ní ìfẹ́ láti máa ṣe ohun pọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀. Tí mo bá rí ohun kan tí mo fẹ́ ṣe àbí ohun kan tí kò yé mi, mo máa ń nífẹ̀ẹ́ láti lọ bá àwọn òṣìṣẹ́ mi kí n bí eré amọ̀ràn lọ́wọ́ wọn. Mi ò kí ń dá nìkan ṣe nǹkan mi. Mo ní ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ dáradára. Mo máa ń lọ bá àwọn òṣìṣẹ́ mi láti lè fi ọ̀rọ̀ ju omi tó rọrùn láàárín wọn, láti lè bèèrè amọ̀ràn lọ́wọ́ wọn, láti lè jẹ́ kó tọ́ mi sọ́nà torí pé mo ní ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ dáadáa. Nígbà mìíràn náà mo máa ń pa wọ́n lẹ́rìn-ín, mo máa ń sọ̀rọ̀ yaya nítorí àwọn ìgbà kan mo máa ń sọ̀rọ̀ ẹ̀rín láti wà ní ìtùnú àti kí ọ̀rọ̀ ṣíṣe kó má lè nira. Tí mo bá sọ̀rọ̀ díẹ̀, màá tún mọ ọ̀rọ̀ tí a lè fi rẹ́rìn-ín torí pé iṣẹ́ tí à ń ṣe ó jẹ́ iṣẹ́ tí ó ń gba ni lásìkò dáadáa. Tí a kò bá fi ẹ̀rín àti ọ̀yàyà gbé iṣẹ́ náà, ó lè jẹ́ kí iṣẹ́ náà tètè sun ni. Torí náà mo máa ń nífẹ̀ẹ́ láti máa sọ̀rọ̀ yaya láti lè mú ọ̀rọ̀ tí ó ń pani lẹ́rìn-ín jáde láti lè jẹ́ kí oníkálukú kó rẹ́rìn-ín kí a lè máa fi ìdùnnú àti àyò ṣe iṣẹ́ tí wọ́n fún wa. Àwọn ìgbà mìíràn nítorí náà mo máa ń ṣe bí àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́ mi ni pé mo máa ń gbọ́ wọn, mo máa ń sọ̀rọ̀ ní kedere, mo máa ń fi sùúrù hàn, mo máa ń kó gbogbo wọn lápapọ̀ láti ṣiṣẹ́ dáradára. Gbogbo ohun tí mo máa ń ṣe pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ òṣìṣẹ́ mi ni pé mo máa ń fi ẹ̀rín àti ọ̀yàyà bá wọn sọ̀rọ̀. Mo máa ń gbọ́ ọ̀rọ̀ sí wọn lẹ́nu, mo máa ń bèèrè amọ̀ràn lọ́wọ́ wọn láti lè rí pé mo ṣiṣẹ́ ni torí pé mo fẹ́ràn ìfọwọ́sowọ́pọ̀. Èèyàn tí mo jẹ́ ni pé mi ò lè ṣiṣẹ́ dáradára ní agbègbè tí kò sí ìfẹ́ àbí ìfọwọ́sowọ́pọ̀. Nítorí náà mo máa ń jẹ́ olùdarí láti wà ní ìfọwọ́sowọ́pọ̀. Ibi tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà, ibẹ̀ ni mo ti lè ṣiṣẹ́ dáradára. Torí náà mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú ìbẹ̀rù. Kò ṣe pé bí i pé wọ́n máa na mí ò, àmọ́ mo máa ń fi ààyè gba láti lè ṣiṣẹ́ dáradára. Mo máa ń bá wọn sọ̀rọ̀, mo máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọ̀yàyà, tẹ̀ríntẹ̀rín, tinúdídùn àti ní ìfọwọ́sowọ́pọ̀ láti lè rí pé iṣẹ́ tí à ń ṣe, a ṣe ní dáradára, kò sí ìkùnsínú láàárín ẹni kan tàbí ẹni kejì èyí tí ó lè fa kí iṣẹ́ má lọ dédé. Torí mo jẹ́ ẹni tó jẹ́ pé mi ò kí ń fi iṣẹ́ mi ṣeré. Mi ò sì fẹ́ ìdíwọ́ àbí tí ọ̀rọ̀ má ṣẹlẹ̀ tí wọ́n máa sọ pé “Olúwadámilọ́lá ló sọ ọ̀rọ̀ báyìí”. Mi ò fẹ́ ìkùnsínú. Bẹ́ẹ̀ ni mi ò kí ń ṣe ìkùnsínú láàárín àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́ mi. Mo máa ń sọ̀rọ̀ oníkálukú bó ṣe tó àti bó ṣe yẹ. Mo sì máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́ mi fi ẹ̀rín àti ọ̀yàyà lò láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé ìfọwọ́sowọ́pọ̀ ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ àti láti lè jẹ́ kí iṣẹ́ tí à ń ṣe kó lọ dáradára. Bẹ́ẹ̀ ni.

Ígbà tí mo lọ sí ọjà gbẹ̀yìn ní aàná, mo lọ ra ohun tí mo fẹ́ sè. Mo nífẹ̀ẹ́ láti máa lọ sí ọjà gan, torí pé obìnrin ni mí. Láti gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé obìnrin, àwa la máa ń ra nǹkan ọjà sí ilé láti máa fi dáná àti ohun bẹ́ẹ̀. Mo sì lọ sọ́jà torí mo lọ sọ́jà ní àná, mo lọ ra àwọn aṣọ, mo lọ ra àwọn aṣọ díẹ̀ díẹ̀ fún ara mi èyí tí mo lè máa wọ̀ lọ sí ibi iṣẹ́ nígbà i mi Mo sì lọ ra bàtà, mo sì ra yẹrí, èn, mo sì ṣe irun ojú mi, mo sì tun ra ohun tí mo fẹ́ fi dáná. Ohun gbogbo tí mo ra yìí sá gbogbo ẹ lọ dé bí àbí forty thousand, iyen ní owó tá a wà náà ní ilẹ̀ Nàìjíríà ń bí. Mo kẹ́yìn lọ sọ́jà lánàá gẹ́gẹ́ bí mo ti ṣe sọ. Ohun gbogbo tí mo ra bọ̀, mo ra ohun ìdáná. Nígbà tí mo dé ilé mo sì dáa. Mo se ọbẹ̀ ẹ̀gúsí, èyí tí ó ní pẹ̀lú bọ̀kọ́tọ̀, pẹ̀lú mo sì wá ro sèé mó sí i, torí pé kí ni ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó yẹ kó lásikó ìgbádùn. Ohun ni mo fi ṣe. Mo lọ sọ́jà, mo máa ń lọ, mo máa ń, mo fẹ́ràn láti máa lọ sọ́jà dáadáa torí pé kò sẹ́ni tó lè mọ ọwọ́ ọjà bí ẹni tó ní. Tí a bá rán ẹlòmíí lọ ọjà, ó ṣe é ṣe kí wọ́n lọ ra ohun tí kò, tí mi ò ní nífẹ̀ẹ́ fún mi. Mi ò sì ní fẹ́ fi owó ṣòfò torí pé owó òn ṣe nǹkan tí èèyàn lè tètè rí ní ẹkọ́nọ́mì tá a wà yìí. Mo máa ń nífẹ̀ẹ́ láti lọ sọ́jà fún ara mi. Mo máa ń lọ sọ́jà dára dára. Mo máa ń nífẹ̀ẹ́ láti máa lọ sọ́jà fún ara mi torí pé mi ò fẹ́ kí èèyàn ko lọ ra ohun tí mi ò ní nífẹ̀ẹ́ wá. Mi ò sì ní fẹ́ kí ẹni yen ki o wó boya pé àá torí pé mo wá, ó wá rán mi iṣẹ́, ó wá ń ṣe mí bákan bákan àbí ó wá ń sọ̀rọ̀ òdì sí mi torí pé èmi náà ò ní lè gbá iru ẹ́. Tí mo bá bá a yàn lọ ra nǹkan lọ́jà, tó wá sọ fún mi pé òun ò ní fẹ́ iru nǹkan tí mo bá wọn ra, yẹ́n inú mi ò ní dùn. Ó máa dàbí ìgbà tó jẹ pé ohun tí mo ṣe, ọ̀tá mi kan ṣee lásán. Mi ò sì ní fẹ́ rí ohun ìyẹn fún ẹlòmíí torí pé ohun tí mi ò lè gbà, mi ò kí ń fi lọ ẹni kejì mi. Torí náà ni mo ṣe fẹ́ràn láti máa lọ sí ọjà fún ara mi láti máa wo nǹkan tí mo fẹ́. Máa rí pé mo káàkiri ọjà. Bó tilẹ̀ jẹ́ pé mo lo wákàtí méjì o àbí wákàtí mẹ́ta, ohun tó máa ṣàdùn mó mi ní nínú pé ohun tí mo bá lọ sọ́jà mo rí ra dáadáa. Èyí máa dùn mó mi nínú. Kò bá à jẹ́ pé owó yẹn ó pọ̀ ju èeye tí mo fẹ́ tún ko lọ sọ́jà tí mo rò pé boyà mo fẹ́ fi ra nǹkan lọ. Àmọ́ ohun tó ń ṣà mú mi pé mo ṣàdójá, mo rí ohun tí mo fẹ́. Owó ò ní ṣe, kò ní jẹ́ ayẹyẹ alárinà, kò ní jẹ́ nǹkan tó máa dìí, dínà ohun kan tí mo fẹ́ lọ sọ́jà lọ ṣe. Bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ kí láti máa lọ sọ́jà láti lè rí nǹkan tí mo fẹ́ rà. Mo máa wò káàkiri, màá yà lọ síí, bó jẹ́ pé ọbẹ̀ ni mo fẹ́ sè ní boya ohun tó mú mi lọ sọ́jà ní, màá ra bí, bí, bí i fún, fún àpẹẹrẹ ń sìn. Boyà mo fẹ́ sè ẹ̀gúsí, màá ra ata, màá ra ẹja, màá ra bọ̀kọ́tọ̀, màá ra pọ̀nmọ́ torí mi ò fẹ́ kí nǹkan tí mo bá máa sè kí ẹran àti ẹja kó kún nú ẹ̀. Èhèn. Àmọ́ tí ń bá wá rán èèyàn lọ sí ọjà, ó lè máa ra ohun tí mo fẹ́ kí ó bá mi rà àbí kó lọ gbàgbé nǹkan lára nǹkan tí mo fẹ́ lò. Mi ò sì ní fẹ́ sè ọbẹ̀ àbí kí n fẹ́ wọ aṣọ àbí kí n fẹ́ wọ bàtà èyí tí mo ti rí ẹ ran ẹni náà lọ́jà, kí wá rí pé ohun tí mo béèrè kó ni wọ́n ṣe fún mi. Torí náà mo ṣe fẹ́ràn láti máa lọ sí ọjà fún ara mi. Gẹ́gẹ́ bí ẹ tiẹ́ ṣe béèrè lẹ́ẹ̀kan sí i. Nígbà tí mo lọ sọ́jà kẹ́yìn, ohun ni àaná, mo lọ ra bàtà, aṣọ, yẹrí àti ohun ìdáná. Bàtà tí mo ra, bàtà Gucci ni mo ra torí pé mo fẹ́ràn láti máa wọ designer gan. Mo sì ra báágì Louis Vuitton. Àmọ́ fúnra mi ni mo lọ sọ́jà torí pé tó bá lọ ra ní orí afẹ́fẹ́, wọ́n máa gbé owó lé lórí ni mo fúnra mi lọ sọ́jà fún ara mi. Mo sì lọ rà. Mo sì ra ohun tí mo fẹ́ sè, mo ra ohun ìdáná tí mo fẹ́, nǹkan tí mo fẹ́ jẹ torí pé ọ̀rẹ́ mi tí ó wà pẹ̀lú mi, Mùsùlùumí ni, wọ́n sì ti bẹ̀rẹ̀ àwẹ̀. Mo wá fẹ́ ba ra nǹkan díẹ̀ díẹ̀ tí mo lè bá a sè fún, kó lè fi máa jí sáàrè kí àwẹ̀ lè máa lọ, kí èmi náà sì lè gbá aládàá. Èyí tó wà lórí pé ká ṣe, ká ṣe oúnjẹ fún aláwẹ̀ àbí ká fún aláwẹ̀ lóúnjẹ. Mo ṣe wá ṣe fún. Bó tilẹ̀ jẹ́ pé Krì, Krìstẹ́nì lè mi, òun Mùsùlùmí ni, àmọ́ ọ̀rẹ́ mi ni. Mo sì nífẹ̀ẹ́ láti máa tọ́jú rẹ̀. Òun láti fi dáhùn ìbéèrè yín lẹ́ẹ̀kan sí i. Nígbà tí mo lọ sí ọjà kẹ́yìn, ohun ni àná, mo sì lọ ra ohun ìyẹ́rí, ohun oúnjẹ, bàtà àti báágì. Ẹ.